Bẹ́ẹ̀ni, mo máa ńbá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè dáadáa. Hmm, bẹ́ẹ̀ni o, nǹkan tí ó jẹ́ nǹkan pàtàkì nínú ọ̀nà tí ẹniyàn bá àwọn ènìyàn tó bá pọ̀ tí èrò bá pọ̀ níbẹ̀. Ẹ̀rọ ìgbésókè yẹn ni ó máa jẹ́ kí ohun ènìyàn kó kárí àwọn tí òun bá sọ̀rọ̀

Mi ò kin wò ìràwọ̀, mi ò kí ń ṣe àwo ìràwọ̀. Mi ò fẹ́ràn kí ń máa tọpinpin àwọn nǹkan tí kò yẹ fún mi láti máa tọpinpin. Although àwọn kan wà tí wọ́n ń ṣe irú ǹkan báyìí, kò kí ṣe pé mo fi ń buwọ̀n ò, wọ̀ ẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ni kan. Mi ò fẹ́ràn wíwo ìràwọ̀. Ayàfi ìràwọ̀ tó bá lọ jú ọrùn nǹkan ni mo máa ń gbé ojú sókè wò.